Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Mo máa ń ka ìwé, mo máa ń kàwé tẹ́lẹ̀. Ṣùgbọ́n nísìnyí tí mo ti parí school, mí kì n fi bẹ́ẹ̀ kàwé báyen. Ṣùgbọ́n mo máa ń kàwé. Boya kòsi boya tí wọ́n bá ti ní exam nígbà náà ni mo sì máa ń ka àwọn ìwé tó jẹ́ pé, àwọn ìwé tó jẹ́ pé wọ́n máa ń, wọ́n máa ń fi èèyàn fi máa ń pàrọ̀nù rẹ.

Nígbà wò ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? N, ojoojúmọ́ ni mo máa ń ṣe ìmọ́tótó ilé bí i kí n gbálẹ̀, kí n fọ abọ́, kí n ṣì, kí n sì to bẹ́ẹ̀dì mi, kí n tún aṣọ bẹ́ẹ̀dì mi ṣe. Àwọn òye ojoojúmọ́ ni. Ṣùgbọ́n àwọn èyí tí mo máa ń ṣe lóṣẹ̀sẹ̀ bí i kí n gban gbogbo àyíká mi, kí n wò ó fún bóyá cub web wà bẹ́ẹ̀, kí n wo àwọn ojú fèrèsé mi, ojú wíńdòw mi kinú gbogbo ẹ̀, kí inú idọtì tó bá wà ń bẹ́ẹ̀, ma sì kí n fọ abọ́, a máa fọ aṣọ, ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni ẹ máa ń jẹ́.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀? A máa ń bára wa ṣépọ̀, akàn máa ń bára wa sọ̀rọ̀, a máa ń bára wa rẹ́rìn-ín tí a bá fẹ́ jẹun, àlejò jẹun. Bóyá igbá tí bá ń lọ ilé, àlejò máa rìn lọ ilé. Ṣùgbọ́n gbogbo wa akàn wọn, a close mọ́ra, a dẹ máa ń sọ̀rọ̀, bára wa sọ̀rọ̀ dáadáa. A kì ń jà. Ẹ̀kọkan náà táa bá ń jà ẹkọkan, kò kí n pẹ́, à ma á parí.